Èní ni mo lọ́, mo lọ sí ibi iṣẹ́ lenìí bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí gan an mo wáa ń bísẹ́. Mo máa ń ṣiṣẹ́ lọ́, ọjọ́, ojoojúmọ́ ni mo máa ń ṣiṣẹ́. Everyday mo máa ń ṣiṣẹ́. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday àti Sunday. Ọjọ́ méje tó wà nínú ọ̀sẹ̀ ni mo máa ma ṣiṣẹ́. Mi ò-- gbogbo ìgbà gan an mo wáa ń bíṣẹ́.

Mo máa ń like December ju. December ni mo like ju torí pé àwọn ọdún táa máa ń ṣe ní December, àwọn Kérésìmesì àti gbogbo nǹkan táa máa ń jẹ, gbogbo nǹkan táa máa ń mu. December ni mo fẹ́ràn jù, mo like December gan torí a máa ń ṣe ayẹyẹ gan ní December.

Bẹ́ẹ̀ni mo ti ń ṣe ìrìn àjò lọ sí bí ìlú, ìlú mẹ́wàá ní, ní Nàìjíríà. Mo ti lọ sí ìlú mẹ́wàá ní Nàìjíríà. Mo ti lọ sí Èkó, mo ti lọ sí delta, mo ti lọ sí Benue, mo ti lọ sí Niger, mo ti lọ sí ìlú Abuja, ìlú Ondo ibi tí mo ti wá. Mo ti lọ sí ìlú mẹ́wàá.

Rárá o, mi ò kí ń lo ìrànwọ́ ohun, ìrànwọ́ ohun mi. Mi ò kí ń lò, omi ni mo máa ń fi sọ̀rọ̀. Mi ò kí ń lo ìrànwọ́ bí i AI, mi ò lo AI rí, mi ò lò rí. And eh mi ò rò pé mo máa, bóyá tí mo bá, tí mo bá ti ní iṣẹ́ tó ti pọ̀, mà á lòó.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Tí mo bá lọ sí church mo máa ń jó, tí mo bá kọrin tí mo like mo máa ń jó, tí a bá ń ṣe ayẹyẹ tí àwọn ènìyàn bá ń jó mo máa tẹ̀le wọn mo máa jó. Mo fẹ́ràn jíjó gan torí ẹ̀rí jíjó sign pé ìlú ẹ̀yàn ń dùn ni. Èwo mo máa, mo máa fẹ́ràn jó gan ni.

Nǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń ṣiṣẹ́ gan an, mo máa ń ṣiṣẹ́, ṣiṣẹ́ àti pa’wó, mo máa ń ṣe nǹkan tí àwọn ẹgbẹ́ mi gan an wọ́n kì í ṣe, mo máa ń tọ́jú ara mi gan an, mo máa ń wẹ̀ dáadáa, mo máa ń wọ aṣọ tó da, aṣọ tó dára, aṣọ pé aṣọ tí ó bá rí mi pẹ̀lú aṣọ yẹn gan an, ó máa mọ̀ pé mo máa ń tọ́jú ara mi gan an. Nǹkan tí mo máa ń ṣe, nǹkan tí mo máa ń ṣe nìyẹn.